Bẹ́ẹ̀ni, mo ma ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan bí i fóònù, aṣọ, bàtà, klípà igerun orísìírísì ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n mo ma ń kíyèsi, mo máa ń lọ sí wẹ́ẹ̀bùsáìtì tó bá dáa láti lè ọda ǹkan tí mo fẹ́, kí wọ́n má bà gbé owó mi sálọ. Mo sì máa ń fi àdirẹ́sì mi náà síbẹ̀, kí wọ́n lè fi wa sí ibi tó da.

Mo máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń pín dọ́gba dọ́gba. Mo máa kọ́kọ́ ka iye owó tó wà nílẹ̀ tí a fẹ́ pín, mo sì máa ka iye awa tí a fẹ́ pín owó náà, mo sì máa dá gbogbo ẹnì dọ́gba dọ́gba kí ìfọ̀kànbalẹ̀ àti ayọ̀ lè wà lẹ́yìn tí mo bá pín owó náà.

Mo ma ń dáhùn fóònù pẹ̀lú ìdákẹ́jẹ́ ní ibi iṣẹ́. Mo ma kúrò ní ibi tí àwọn ènìyàn wà lọ sí ibi tó dákẹ́ láti dáhùn fóònù ìpè mi. Nígbà míràn, mo ma ń jẹ́ kí ìpè náà, mo ma ń gé e kúrú kí n ba lè padà sí ibi iṣẹ́ kí ọ̀gá maa ba bínu pé mo n fi àkókò iṣẹ́ fi ń dáhùn fóònù ní ibi iṣẹ́.